Nígbà wo ni o kẹ́yìn rìnrìn àjò fún isẹ́? Ìgbà kẹ́yìn tí mo rìnrìn àjò fún isẹ́ ni oṣù tí ó kọjá, tí olórí isẹ́ mi tí ó rán mi lọ kin lọ ṣe adarí ní ibòmíràn fún iṣẹ́ tuntun. Eléyii dẹ̀ jẹ́ nǹkan tí ó dára láti ṣe náà. Ó dẹ̀ jẹ́ nǹkan tí ó tún múnú mi dùn wípé mo kópa nínú rẹ̀ nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára láti ṣe.

Se o maa n se yoga? Lati maa se yoga je nkan to dara, mo de maa n se eleyi látirí pé mo ní àbò tí ó péye ní ara náà. Ìdí nìyen tí mo fi máa n se eleyi, o de je nkan to dara lópòlopò. Mo fẹ́ràn láti máa ṣe yoga, ó dè jẹ́ nǹkan tí ó dára tí ó dè sàn ní ara ẹniyàn láti máa ṣe náà ṣi.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá dúró de nkan? Nígbà tí mo bá dúró de nkan, mo máa ń rí dájú pé mọ́ fi ọkàn balẹ̀. Mi ò dẹ̀ kí n kánjú. Àwọn eléyi ni nǹkan tí ó ṣe pàtàkì sí mi. Mo dẹ̀ máa ń rí dájú pé mo ní èrò lére ní ọkàn, à, à, nípa àwọn nǹkan tí mò ń retí náà. Àwọn eléyi dẹ̀ jẹ́ nǹkan tí mo máa ń ṣe ní gbogbo ìgbà gidi gidi.

Ṣé o máa ń fi ìdáàbòbò ọrùn sara? Ìdáàbòbò ọrùn jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo lè máa ń ri dájú pé mo ṣe eleyii ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Mo máa ń ri dájú pé mo lo ìdáàbòbò ọrùn ní òrékọ́ọ̀rẹ́ nígbà tí mo bá wọ inú ọrùn, láti dájú pé mo ṣe ààbò tí ó péye ní ara mi, láti ri dájú pé ó ṣe pàtàkì.

Ṣé o máa ń rọrùn nígbà tí o bá ń sùn? Nígbà tí mo bá ń sùn, màá rí dájú pé mi ò kí ń rọrùn nítorí pé eléyìí jẹ́ nǹkan tí kò yẹ kí ènìyàn máa ṣe. Nígbà tí ènìyàn bá ń rọrùn, ó máa ń jẹ́ kí, àí inú máa ń bí àwọn ènìyàn tí ó bá wà ní àyíká àti àyídábẹ. Idí níyen tí mi ò fi máa ń ṣe àwọn eléyìí.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Ìtumọ̀ orúkọ mi ni ayọ̀ àti ìbùkún. Eleyii dẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tó je wipe gbogbo àwọn ènìyàn tí wọ́n dẹ̀ fẹ́ràn. Nípa ìdí èyí, mo mọ ìtumọ̀ orúkọ mi, ó dẹ̀ jẹ́ nǹkan tí ó máa ń mú mí dùn lóòrèkóòrè nígbà tí mo bá sọ fún àwọn ènìyàn nípa rẹ̀ náà tí ó dẹ̀ dára gidigidi.

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé? Ẹléyi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dẹ̀ máa ń ṣe léyi ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà. Mo maa n ri dájú pé mo fiṣẹ́ lá àkókò, mo dẹ̀ fi ààyè tí ó pọ̀ sílẹ̀ láti ṣe ǹkan mìíràn ní ìgbésí ayé àti láti rí àkókò lò pẹ̀lú àwọn ẹbí mi náà.

Báwo ni o ṣe máa ń dáàbò bo, báwo ni o ṣe máa ń ṣe, báwo ni o ṣe máa ń dáàbò bo ayé ìkọ̀kọ̀ rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Ayé ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì jẹ́ ibìkan tí ó ṣe pàtàkì sí mi, mo dẹ̀ máa rí dájú pé mo máa ń ṣe léèý ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ náà. Idi nìyàn tó jẹ́ pé nígbà tí mo bá ṣe elèýi ó jẹ́ ǹkan tí ó máa ń mú inu mi dùn gidi gan.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Ọ̀sán jẹ́ ìgbà kan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ máa ń rí dájú pé mo ń jẹ àwọn oúnjẹ tí ó ṣe pàtàkì sí mi ní ọ̀sán. Àmọ́, nítorí pé mi ò kíń ráyè láti máa se oúnjẹ ní ọ̀sán, àwọn oúnjẹ ìpanu ni àwọn oúnjẹ tí mo máa ń jẹ ju ní ọ̀sán nítorí pé eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì ní òrèkóòrè náà.

Àwọn áàpù wo ni o máa ń lò jù? Àwọn áàpù tí mo máa ń lò jù ní gbogbo ìgbà, àwọn ni àwọn áàpù tó jẹ́ wípé wọ́n dára lọ́pọ̀lọ́pọ̀. Àwọn áàpù tí ó jọmọ ọjọ́ ayé àlùpàlé jára bíi WhatsApp, bíi Facebook àti Instagram. Àwọn eléyìí ni mo máa ń lò ní ìgbà tí ó pọ̀ jù.

Nígbà wo ni o pàdé? Nígbà wo ni Kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ̀? Àwọn ọ̀rẹ́ mi jẹ́ àwọn ènìyàn tí ó ṣẹ̀ pàtàkì ṣí mi. Mó dẹ̀ ṣi pàdé wọn ní ọ̀sẹ̀ tí ó kọjá nígbà tí mo lọ sí Ilé ìjọsìn, à nígbà tí mó bá lè lọ sí ibi iṣẹ́ náà, mó ní àwọn ọ̀rẹ́ tó yẹ pé mó máa bá pàdé níbẹ̀. Éléyì dé jẹ́ nǹkan tí mó máa ń ṣe ní gbogbo ìgbà náà nítorí pé ó jẹ́ nǹkan tí ó tún ṣẹ̀ pàtàkì ṣí mi gẹ́gẹ́ bí ènìyàn.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Àṣà tí ẹbí máa ń ṣe ni wípé, àá ní àṣà tó jẹ́ wípé láti fi tolé, láti dájú kó gbogbo àwọn ènìyàn wà ní ìrẹ́pọ̀. Wọ́n dẹ̀ wá ní ẹ̀mí ìṣọ̀kan náà. Eléyi ni a dẹ̀ máa ń ṣe ní ọdọọdún tó jẹ́ wípé a máa ń gbàdúrà, a dẹ̀ máa ń ṣe àjọ̀dún n nu ẹbí wa ní orekòre náà si.

Àkókò wo ni o fi iṣẹ́ rẹ sí? Àkókò tí mo fi iṣẹ́ mi sí òun ni dédé aago mẹ́jọ àárọ̀ sí aago márùn-ún ìrọ̀lẹ́ tí ó jẹ́ ìgbà kan tí mo máa ń ráyè láti ṣe àwọn iṣẹ́ tí mò ń nílò láti ṣe. Eléyi tó jẹ́ àwọn nǹkan tí ó ṣe pàtàkì sí mi náà gẹ́gẹ́ bí ènìyàn nítorí pé ó jẹ́ nǹkan tí ó máa ń jẹ́ kí inú mi máa dùn sí i náà.

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ iṣẹ́ ṣiṣẹ́ láti bá àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ iṣẹ́ jẹ nǹkan tó dára, sì jẹ́ ǹkan tó ṣe pàtàkì, wọ́n dẹ̀ máa ṣe ilé náà ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Ma bá wọn ṣiṣẹ́ pẹ̀lú ọkọọkan láti dájú pé ẹ̀mí ìṣọ̀kan wà láti gbé iṣẹ́ lọ sí iwájú náà.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣẹ́gun ọdẹ? Ìṣẹ́gun ọdẹ jẹ́ ǹkan tó ṣe pàtàkì nígbà kẹ́yìn tí mo dẹ lọ nígbà tí mo wà ní kékeré pẹ̀lú àwọn ẹ̀gbọ́n mi. Nígbà náà na lọhun la lo si Ìṣẹ́gun ọdẹ kẹ́yìn tó jẹ́ wípé ọ̀ dẹ̀ jẹ́ ǹkan tí ó yọrí sí rere nígbà na tí o de múnu mi dùn si.

Kí ni mo máa ń ṣe ní àṣálẹ́? Àṣálẹ́ jẹ́ ìgbà kan tí mo fẹ́ràn. Àmọ́, mo máa ń ríi pé mo máa ń sinmi dáradára kí n tó ṣe àwọn ǹkan tí mo nírò láti ṣe náà. Àwọn eléèyi dè nìkan tó mo máa ń ṣe ní àṣálẹ́. Mo máa kí ńlo akoko pẹ̀lú àwọn ẹbí, kí n wo àwọn ètò tẹlifíṣàn ká bí i kí n gbọ́ podcast. Lẹ́yìn ni mo máa ṣe kí n tó lọ sùn náà.

Ṣé o ní gíláàsì òòrùn? Gíláàsì òòrùn jẹ́ nǹkan tí ó dára tí mo dẹ̀ ní, tí mo dẹ̀ máa lò ní òòrèkòòrè nígbà tí mo bá wọ̀ tí òòrùn bá pọ̀, tí ó dẹ̀ wù mí láti jáde. Ìgbáyiì ni mo máa lọ gíláàsì ẹ́. Ó jẹ́ nǹkan tí ó dára, ó dẹ̀ jẹ́ nǹkan tí ó pọ̀ náà. Ó dẹ̀ jẹ́ nǹkan tí ó máa ń mú mí dùn ní gbogbo ìgbà nítorí pé ó dára gidigidi.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Àwọn èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú jẹ́ nǹkan tí ó pọ̀ díẹ̀. Láàkọ́kọ́, mo ní èrò láti kọ́ àwọn ìmọ̀ tuntun láti pípé iṣẹ́ tẹ̀síwájú àti láti ṣe àwọn nǹkan kan nípa iṣẹ́ náà. Àwọn eléyìí tó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì láti máa ṣe náà nígbà gbogbo.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá ń sìn? Nígbà tí mo bá ń sun, màá tọro ìdaríji ese. Láti máa tọro ìdaríji eṣẹ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó de yẹ kí gbogbo ènìyàn máa ṣe. À idí níyi to je pé nígbà tí mo bá sun, è tòro ìdaríji eṣẹ jẹ́ àwọn nǹkan tí mo máa ń rò láti rí dájú pé mo ṣẹ ní gbogbo ìgbà.

Àkókò mélòó ni mo máà sùn? Mo máa ń sùn dédé ago mẹ́sàn án nítorí pé àkókò yìí jẹ́ àkókò kan tí, à, mo máa ń ṣe àwọn nǹkan tí mo níṣe. Ode je àwọn àkókò kan tó dára náà, àwọn ìgbà yìí ni mo máa ń rí ààyè láti ṣe àwọn ǹkan kan tí mo ní lo láti ṣe náà ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí yóò sì dára.

Irú bàtà wo ni o máa ń wọ̀? Bàtà tí mo máa ń wọ̀ ni bàtà tí ìdí rẹ̀ bá pẹlẹbẹ. Àwọn bàtà yìí jẹ́ bàtà kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí inú mi dẹ máa ń dùn sí nígbà tí mo bá lò wọ́n. Nítorí wipé wọ́n máa ń jẹ́ mo lè máa wọ̀ wọ́n kí n sáré àti láti ṣe àwọn nǹkan kan tí ó bá wù mí ná. Àwọn bàtà yìí jẹ́ bàtà kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ láti máa wọ̀

Ṣé o jẹ èèyàn tí o máa ń jí ní kùtùkùtù? Látí máa jí ní kùtùkùtù jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ fẹ́ràn eleyìí dáradára nítorí pé ó jẹ́ ǹkan tí ó dá ìdí nìyẹn pé láti máa jí ni kùtukutu ó jẹ́ ǹkan tí mo fẹ́ràn gidigidi.

Ṣé o fẹ́ràn lọ sí Étíkùn? Étíkùn jẹ́ ibì kan tí mo fẹ́ràn láti lọ, nitori pe ó jẹ́ ibìkan tí ó ṣe pàtàkì tí ó dẹ̀ dán. Nígbà tí mo bá lọ sí Étíkùn, ó jẹ́ ibìkan tí ó tutù náà tí mo dẹ̀ fẹ́ràn gidigidi. Ìdí nìyẹn tí mo fi máa ń lọ síbẹ̀ ní orekoorè nígbà tí àyè rẹ bá ṣi sílẹ̀ fún mi láti ṣe àwọn eléyìí náà.

Irú fóònù alágbèéká wo ni ò ń lò? Fóònù alágbèéká tí mo ń lò ní fóònù tí ilé-iṣẹ́ tí wọ́n ṣẹ̀ ṣe jáde. Ó dè jẹ́ fóònù kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, tó dè ní agbára láti ṣe àwọn iṣẹ́ tí mo ń ṣe ní orí fóònù mi. Elé yí dẹ̀ jẹ́ ǹkan tí mo ní ìfẹ́ sí, tí ó dẹ̀ dára náà, ìdí nìyẹn tí o jẹ́ pé fóònù eré ni mo máa lò ní oòrè koòrè náà.

Ṣé o ní ìrora nígbà tí o bá sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Nígbà tí mo bá sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn, mi kò ní, mi ò ní ìrora kankan nítorí pé mo jẹ́ ènìyàn kan tó ní ìgboya àti ó dé ìyàn kan tó dé ìyànjú. Ìdí nìyen tó jẹ́ wípé nígbà tí mo bá sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn mi ò ní ìrora kankan. Mo máa ń ṣe àwọn ohun kan tí mo nílò láti ṣe ní ọ̀nà tí ó dára sì í.

Gíga tí ó ga tó, gíga tí mo ga tó jẹ́ ǹkan tó dára lọ́pọ̀lọpọ̀ tí inú mídìà máa ń dùn sí ní òrékòórè. Ó jẹ́ wípé eléyìí jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n nífẹ̀ẹ́ síbi, wọ́n dẹ̀ jẹ́ ènìyàn kan tí ó ga lọ́pọ̀lọpọ̀ tí àwọn ènìyàn le fẹ́ràn. Rárá, nípa ìdí èyí ni mo fi mọ̀ pé gíga tí mo ga tó jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí inú míde máa ń dùn sí ní òrékòórè náà gẹ́gẹ́.

Ṣé o fẹ́ràn àtẹ̀gùn? Àtẹ̀gùn jẹ́ nǹkan tó dára, ó dà jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí. Ìdí niyẹn to jẹ́ pé lórekore nígbàtí mo bá ṣe àwọn ohun tí mo ní ṣe, máa ń dáju pé mo maa n jókòó síta láti gbé àtẹ̀gùn sára nítorí pé àtẹ̀gùn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, ó dẹ jẹ́ nǹkan tí ó dára náà. Ìdí niyẹn tí mo fi máa n gbà sára.

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Nígbà tí mo bá jí ní òwúrọ̀, ǹkan tó wùn kí n máa jẹ ni àbúrẹ́dì àti tíì nítorí pé eléyi jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dẹ̀ máa ń wùn mí láti máa jẹ nítorí pé ó máa ń fún mí ní okun àti agbára tí mò nílò ní ọjọ́ yẹn láti ṣe àwọn nǹkan tí mo níṣe. Kí n tó jẹ oúnjẹ tí ó ní agbára.

Ṣé o máa ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Látí máa ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń ṣe eléè náà ní ọ̀nà tí ó tọ̀ àti ní ọ̀nà tí ó yẹ. Aà, nígbà tí mi ò bá ní àyè láti lọ sí inú ọjà láti lọ ra nǹkan, ìgbà yí ni mo máa ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára tí ó dẹ́ wun mi láti máa ṣe ní gbogbo ìgbà náà.

Ṣé o máa ń ka ìwé? Látí máa ka ìwé jẹ́ ǹkan tí ó dára, mo dẹ̀ maa n ka ìwé dáradára nítorí pé ìwé jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì ìdí nìyii tí ó jẹ́ pe kó mo fi máa ka àwọn ìwé wọ̀nyí láti ri daju pe gbogbo àwọn ǹkan tí mò ń ṣe tẹ̀síwájú ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà. Eleyii de jẹ́ ǹkan tí ó dára tí ó dẹ̀ máa ń mú mí dùn ní gbogbo ìgbà.

Ṣé o máa ń gbọ́ podcast? Podcast jẹ́ nǹkan tó dára, nítorí pé àwọn mi wà tójẹ́ pé máa ń fún èèyàn ní ọgbọ́n ìmọ̀ àti òye àti àwọn nǹkan tí wọ́n tún ṣe pàtàkì náà. Ìdí nìyẹn tó jẹ́ pé mò fi máa gbọ́ àwọn podcast yìí, nítorí pé ó jẹ́ ǹkan tó dára tí ó dẹ̀ ní ọgbọ́n nínú náà ṣi.

Báwo ni o se máa koju ìdína oko. Ìdènà ọko jẹ́ àwọn nǹkan tí òbúrú jáà tí ó dẹ̀ máa ń ṣẹlẹ̀ ní ìgbà mí. Nígbà tí àwọn ilé bádẹ̀ ṣẹlẹ̀, mo máa ń rí dájú pé mo máa ń lọ ọgbọ́n ìmọ̀ àti òye tí mo níí ṣe. Nígbà tí ilé yóò bá dé ṣẹ̀ṣẹ̀, màá rí dájú pé ó máa pe àwọn ènìyàn tí wọ́n ní ọgbọ́n àti ìmọ̀ ní orí rẹ̀ náà.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Nígbà tí o bá wù mí láti fọ aṣọ, màá fọ aṣọ ní ọjọ́ Sátọ̀de, ẹyin ní ọjọ́ tí bàbá wà ní ìparí ọ̀sẹ̀ tí kò bá ṣe iṣẹ́ ní ọwọ́. Nígbà yìí, mo fẹ́ràn láti máa fọ aṣọ nítorí wípé eléyi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Nígbà tí kò bá ṣe iṣẹ́ ní ọwọ́ ni mo màá fọ aṣọ mi.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Látí máa rìn ní àlàáfíà jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo jẹ́ ènìyàn tí kò ní wàhálà àbí tí kò fẹ́ràn ìjà pẹ̀lú àwọn ènìyàn. Ìdí nìyí tó yẹ wípé ní orekoore, mo máa ń rí i dájú wípé, mo máa ń rìn ní àlàáfíà nítorí pé rírin ní àlàáfíà, ó jẹ́ ǹkan tó yẹ kí ènìyàn máa ṣe.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn oun ní ẹ̀wọ̀n ẹgbẹ́ eré orí ìtàgé. Àwọn eléyii je àwọn ènìyàn tó je pe o máa ń ṣere dáradára, tí wọ́n dẹ̀ m'eré ṣe. Idí nìyi tó jẹ pé àwọn ni mo fẹ́ràn láti máa wo eré wọn láti ṣe ọkọ̀dọ̀tún náà to dẹ̀ jẹ́ nǹkan tí ó dára.

Èso wo ni o fẹ́ràn lati jẹ jù? Èso tí mo fẹ́ràn oúnjẹ jù gẹ́gẹ́ bí ènìyàn owun ni èso àjàrà. Èso àjàrà yìí jẹ́ èso kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dẹ̀ dùn. Èso àjàrà yìí jẹ́ èso kan tí wón máa ń gbìn ní ìlú òyìnbó, tí ó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára tió de máa ní èso tí ó lẹ́wà púpọ̀

Ṣé owó tí ò ń gbà dára tó? Owó tí mò ń gbà dára lọ́pọ̀lọpọ̀. Nítorí pé owó yìí máa ń tó mi láti ṣe àwọn nǹkan kan tí mo bá nílò láti ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà. Ìdí nìyẹn tí mo fẹ́ mọ̀ pé owó tí mo ń gbà, ó jẹ́ owó kan tí ó dára tó jẹ́ wípé àwọn ènìyàn dẹ̀ máa ń bẹ̀ mí tí mo dẹ̀ máa fi ran àwọn ènìyàn lọ́wọ́ ní inú rẹ̀ náà.

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn ju? Oṣù tí mo fẹ́ràn jù nínu ọdún ni oṣù kejì ọdún. Oṣù yìí jẹ́ oṣù kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn nítorí pé ó jẹ́ oṣù kan tó jẹ wípé mo máa ń ṣe àwọn iṣẹ́ tí ó ṣe pàtàkì, àwọn iṣẹ́ ọ̀tún àti láti pinu lórí àwọn nǹkan kan tí ó ṣe pàtàkì tí mo nílò láti ṣe fún ọdún tuntun náà.

Ṣé o ti lé ẹnìkan kúrò ní iṣẹ́ rí? Láti lé ẹnìkan kúrò níṣẹ́ jẹ́ nǹkan tí mi ò tí ì ṣe rí, ó de jẹ́ nǹkan tí mi ò nífẹ̀ẹ́ sí láti ṣe. Ìdí nìyẹn tó jẹ́ wípé ní òrekoore mi ò tí ì lé ẹnìkankan kúrò ní iṣẹ́ rí, nítorí pé kì n ṣe nǹkan tí ó dára tí ó de ye kí ènìyàn kí ó ṣe fún ẹni kejì náà ní gbogbo ìgbà.

Báwo ni o ṣe máa ń rìnrìn àjò lọ sí ibiṣẹ́? Irìn àjò mi lọ sí ibiṣẹ́ jẹ́ nǹkan tó dára lọ́pọ̀lọpọ̀, kò dẹ̀ kí n gba akókò tí ó pọ̀ lọ́wọ́ mi, o máa ń gba bí wákàtí ẹyọkan àbọ̀ ní ojoojúmọ́. Nílé ele ni mo máa ń ṣe ní òre kore nígbà tí mo fẹ́ lọ sí ibiṣẹ́, nítorí pé elè jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì ó dẹ̀ tun jẹ́ ǹkan tí ó dára náà.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Àwọn ìṣòro ní iṣẹ́ jẹ́ àwọn nǹkan tí mo máa ń kojú ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yọ́nà. Elédè jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn tí ó dẹ̀tì máa múná mí dùná ìdí nìyẹn tí ó jẹ́ pé nígbà tí mo bá wà ní iṣẹ́, mo máa ń kojú àwọn ìṣòro ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jẹ ju? Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jẹ ju gege bí ènìyàn ni ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Ẹ̀fọ́ tẹ̀tẹ̀ jẹ́ ẹ̀fọ́ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dẹ́ wu mi láti máa jẹ ní gbogbo ìgbà náà. Nítorí pé ẹ̀fọ́ yìí jẹ́ ẹ̀fọ́ kan tó jẹ́ wípé nígbà tí ènìyàn bá jẹ ẹ́, ó jẹ́ ẹ̀fọ́ amunu tútù ó dẹ̀ máa fún eeyan ní ẹ̀jẹ̀ tí ò pò ni ara náà ṣi.

Báwo ni o ṣe máa ń bá awọn oníbára sọ̀rọ̀? Láti bá awọn onìbára sọ̀rọ̀ jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ṣe eléyi ná ni ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ̀ ẹ́, nítorí pé ó jẹ́ nǹkan tí ọo se pàtàkì tí inu mi de máa ń dun sí lórí kore. Nígbà tí mo bá ṣe àwọn eléyi ná, mo dẹ̀ máa bá wọn sọ̀rọ̀ lórí fóònù ní orí gbogbo ibìkan náà sí àti lórí íméèlì.

Ṣé mo máa dé ní àkókò? Láti máa dé ní àkókò jẹ́ nǹkan tó ṣe pàtàkì mo dẹ̀ rò wípé mo máa ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ láwọn. Nígbà tí àwọn ènìyàn bá pè mí síbi ayẹyẹ àbí bí òde, mo máa rí pé mo lọ síbẹ̀ ní àkókò. Eléyìí jẹ́ nǹkan tó máa fún mi ní ìbọ̀wọ̀ àti láti ráyè pé mo ṣe ìbọ̀wọ̀ fún àkókò àwọn ènìyàn náà se.

Ṣe o fẹ́ràn ounjẹ tójú? Kí ni ounjẹ tí o fẹ́ràn jù? Ounjẹ tí mo fẹ́ràn jù gege bí ènìyàn, òun ni ìrẹsì. Ìrẹsì jẹ́ ounjẹ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, tí ó dẹ wu mi láti máa jẹ. Ní orekore náà, mo de ropé àwọn ounjẹ wọ̀nyí jẹ́ ounjẹ kan tí ó dára, tí ó dẹ wùmi láti máa jẹ ní gbogbo ìgbà nígbà tí mo bá ń jẹ wọ́n.

Ṣé ó ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Iṣẹ́ ọ̀fẹ́ jẹ́ nǹkan tí mo ti ṣe rí fún àwọn ènìyàn tọ́dẹ jẹ pé nígbà tí mo ṣe àwọn iṣẹ́ yìí mi ò gba owó lọ́wọ́ wọn. Fún àwọn ènìyàn tó jẹ́ pé a jọwà ní ilé ìwé ní ìgbà kọ́kan sẹ́yìn, mo ṣe iṣẹ́ ọ̀fẹ́ púpọ̀ fún wọn gidi ni tòde je wípé mo ṣe alai gbá owo kankan ní owo won tó dé jẹ́ nǹkan tí ó dára ni.

Báwo ni o ọ̀ṣẹ̀ máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀, nígbà tí iṣẹ́ bá pọ̀ lówo mi, máa ń pàrọ̀ ọkàn ní ọ̀nà ti o tọ́ àti ní ọ̀nà to yẹ. Eleyii dẹ̀ jẹ́ ǹkan tí ó máa ń mú mí dùn náà nítorí pé ọ je ǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn, ó dà jẹ ǹkan tí ó máa ń mú mí dùn náà idi níyii ti mo ṣe máa ṣẹlẹ̀yi ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ.

Ṣé o mọ bí a ti ń ya àwòrán? Bí a ti ń ya àwòrán jẹ́ nǹkan tí mo mọ̀ ṣe gidi gidi. Ó lè jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí náà láti ṣe lẹ́ẹ̀ẹ́ jẹ́ nǹkan tó dára. Nígbà tí mo wà ní kékeré ni mo ti fẹ́ràn láti máa ya àwòrán. Mo dẹ̀ mọ eleyii ṣe nítorí pé nǹkan tí mo kọ́ nígbà tí mo wà ní kékeré ni ó de je nǹkan tí mo ṣi máa ń ṣe títí di òní náà.

Ìgbà mélòó ni o máa ń wo ojú àwòrán ní ojúmọ́? Láti máa wo ojú àwòrán jẹ́ nǹkan tó ṣe pàtàkì sí mi. Nítorí pé ó lè jọmọ isẹ́ tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ ìdí nìyẹn pé àkọ́kọ́ tí mo máa wo ojú àwòrán ní ojúmọ́, ó jẹ́ nǹkan tí ó pọ̀ díẹ̀. Mo dẹ̀ máa n ṣe eléyìí ní ọ̀nà tí ó tó àti ní ọ̀nà tó yẹ láti rí dájú wípé kò sí ìjàmbá kankan sí ojú mi náà.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Ọkọ̀ ojú omi rí jẹ́ ọkọ̀ kan tí mo fẹ́ràn gidi gidi. Mò dẹ̀ ti gun eléyi rí, àní ọ̀nàkọ́nà náà nígbà tí mo fẹ́ lọ sí ìlú kan ní abúlé wa nígbà yen loun. Ọkọ̀ ojú omi tí àwọn èèyàn mọ̀ sí ọbẹ̀lẹ̀ eléyi ni mo gùn tó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára.

Ṣé o mọ̀ bí a ti ń péja? Bí a ti ń péja jẹ́ nǹkan tí mo mọ̀o ṣe dáradára. Ó de jẹ́ ǹkan tí, à, mọ kọ́ nígbàtí mo wà ní kékeré náà. Bí a ti ń péja jẹ́ ǹkan tí mo mọ̀ ọ́n ṣe. Ó de jẹ́ ǹkan tí ó dára náà idi níyi tọ je pé nígbà tí mo wà ní kékeré, ni mò ṣe kọ́ àwọn eléyìí. Ó de jẹ́ ǹkan tí ó dára sí mi gidi.

Ṣé o máa ń pa owó pamọ́? Láti máa pa owó pamọ́ jẹ́ nǹkan tó ṣe pàtàkì, ó dà jẹ́ nǹkan tí ó máa ń mú nù mí dùn. Mó dà máa ń ṣe elèyí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ náà. Nítori pé, elèyí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo de máa ń rí pé mó máa ń fi owó pamọ́ láti rí dájú pé mo ní owó tí mo máa ń lò, tí mo lè rí lò fún iṣẹ́ ọjọ́ iwájú náà.